Ṣé o máa ń wọ ohun, ṣe o máa ń wọ ohun ẹ̀ṣọ́? Ní tèmi tèmi, èmi ò kí ń wọ ohun ẹ̀ṣọ́ torí ohun ẹ̀ṣọ́ jẹ́ nǹkan tí èmi máa ń fara, tí èmi máa ń f'ọkan sí, tí máa rí lára àwọn èèyàn bí ẹni tó ní owó. Mo sì jẹ́ ẹni kan tí jẹ pé mi ò fẹ́ràn afẹ́fẹ́ yẹyẹ, kẹ́ṣọ̀ọ́ sọ́rún, kẹ́ṣọ̀ọ́ sápá, kẹ́ṣọ̀ọ́ sẹ́sẹ́. Ọ̀luwa re a dàbí oníṣàngó. So òun ti emi ò fi like láti, tí mi ò fi fẹ́ràn láti máa wọ ohun ẹ̀ṣọ́ nìyẹn. Ṣùgbọ́n mi ò rí pé ẹ̀ṣọ́, ah, ẹ̀ṣọ́ lọ́, ẹ̀ṣọ́ ní ìwọ mo ènìyàn nigbá mi. Mi ò rí pé ẹ̀ṣọ́ ó jẹ́ ǹkan tí ó da. Ó un tó bá wù ońkáluku ló lè fara rẹ̀ se. Tó bá wù lá, tó bá wù ta, tó bá wù lágbájá ó lè wọ̀. Tó bá wù tamẹ̀dọ̀ òun lè wọ̀. Ṣùgbọ́n ntèmi ntèmi o, mi ò kí ń wọ ẹ̀ṣọ́ torí ó dàbí, ó dàbí afẹ́fẹ́ yẹyẹ lójú tèmi ni. Hmm afẹ́fẹ́ yẹyẹ lásán lásàn ni lórí lójú tèmi. Torí ẹ́ lé mi ò fi wọ awon ẹ̀ṣọ́. Èmi ò kí ń wọ oso ǹté mi.

Ọjọ́ mélòó ni màá ń fún, ni màá ń fún ìsinmi ní ọdọọdún? Ní tèmi tèmi mi ò ní ọjọ́ kan pàtó fún ìsinmi lọ́dọọdún. Mo like láti fún ara ní ìsinmi, kí n sinmi fún ara mi. Tó bá di ìparí òpin ọ̀sẹ̀, ìparí òpin ọ̀sẹ̀, tí a bá ti lòpò, mo máa tìí n ba ṣe nǹkan kan mọ́. Ìgbà tí mo fẹ́ràn jù láti sinmi náà nìyẹn. Ṣùgbọ́n nípa tòó nípa àpá, mo máa ń fara ní ìsinmi tó bá ti parí ọdún, tó bá ti di dìsẹ́ẹ̀, tó bá ti di ìparí ọdún tí a ti ń bọ́ sọdún Kérésì. Hmh. Ìgbà tí mo fẹ́ràn jù níbi kibii tó bá wà, màá lọ sílé, lọ bá màmá àti ìyá mi, lọ bá wọn sọdún. Ìgbà tí mo máa ń gbádùn jù, jù gan-an nìyẹn láti fara ní ìsinmi ní gbogbo ìgbà. Kò ní pẹ́jọ kan pẹ́jọ kan tó máa ń bọ̀ ní, ní, ṣùgbọ́n pàápàá mo máa ń fara ní ìsinmi tó bá di òpin ọ̀sẹ̀. Nítorí Yorùbá ń lo ọjọ́ kan lọ́jọ́ ìsinmi. Ṣùgbọ́n kó tó d'ọjọ́ náà toor, èmi ó fara mi ní ìsinmi ni.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ayájọ́ ọdún kérésì. Àjọ̀dún kan náà ni. Bí àjọ̀dún èwè nígbà tí wọ́n ń dàgbà. A máa ń ṣe àjọ̀dún ewe ní ṣọ́ọ̀ṣì kan, ṣọ́ọ̀ṣì wa ní oko wa ní ìlú Ita mẹrin. A máa ń ṣe àjọ̀dún yẹn níbí. Àjọ̀dún, àjọ̀dún ewé la máa ń pè é. Àjọ̀dún ewé jẹ́ àjọ̀dún tí gbogbo, gbogbo ewé ilé ìjọsìn wa máa ń wà. A máa ń kọrin ṣe Olúwa, a máa ń gbọ́ wọn pẹ́ wá sókè, a máa ń kọrin, a máa ń kakọ̀ sórí, a máa ń ṣeré. Mo like, mo fẹ́ràn àjọ̀dún ewé.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Mo láì kí fìlà ní wíwọ̀ àbí ní dídé. Torí fìlà jẹ́ ewa lára èṣọ́ fún, fún ọmọ ọkùnrin tó bá múra tán. Ní pa'apa tó bá wọ aṣọ ìbílẹ̀. Tilẹ̀ wá, tó bá dé fìlà tí ó bá, tó bá wọ aṣọ ìbílẹ̀ wá tí ó bá ti di fìlà, eh, ṣọ́nù tí kò tí ì parí, kò tí ì kẹ́ṣọ̀ já. So, mi, mi di mo fẹ́ran, mo jẹ́ ẹlẹ́nìkan tó máa ń wọ fìlà. Fìlà dídá dẹ́ dá, pàápàá nínú ìlú tí mo wà, nínú ìlú ìpínlẹ̀ tí mo wà. Ó jẹ́ ìpínlẹ̀ tí oòrùn, oòrùn máa ń múbẹ̀ gan. So, fìlà, ẹ̀ṣọ́ ni fìlà lé ní a, ní, ní ìmọra ti Yorùbá. Ẹ̀ṣọ́ ni fìlà, ẹ̀ṣọ́ ni, mo jẹ́ ẹnìkan tó fẹ́ran fìlà díde. Ní pa'apa ìgbà mo ń dàgbà díẹ̀díẹ̀, bàbá àgbà, ìyẹn bàbá tó bi bàbá mi, ọ̀'la máa pè ní bàbá àgbà. Ó jẹ́ kí ń jẹ́ kí ń jẹ́ ẹnìkan tó fẹ́ran fìlà ní dídé. O need làti wà á ní, wà á nílò láti wọ fìlà tẹ́lẹ̀ mi n le gbà, láti kó tẹ́lẹ̀ mí jáde láì wọ fìlà. Láti ìgbà náà lọ́hùn, ní fìlà dídé àti fìlà wíwọ̀ ló ti mọ̀ mi lára. Mo nífẹ̀ẹ́ fìlà sí ní dé. Ó sì ni fìlà kan ta máa ń dé náà báyìí, fìlà òyìnbó, fìlà àwọ́n aláwọ̀ funfun. A máa ń pè ní pentigo. Hun a máa ń pè ní pentigo. Àti pé oríṣi fìlà ló wà nílẹ̀ Yorùbá. A lè bí a ní, abetí ajá, a ní pentigo, a ní ìkan náa ta máa ń pè ní fìlà ojo pamọ́ ọ̀gá, fìlà náà ni a máa ń pè é. A ní ìkan naá ta máa ń pè ní Panama. Fìlà pé oríṣiríṣi nílẹ̀ Yorùbá. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ran fìlà wíwọ̀. Fìlà máa ń jẹ́ kí tó bá dé sórí, ó máa ń gba òórùn. Kì í jẹ́ kóorun ẹ lẹ̀, òórùn lè payan púpọ̀. Tó bá wọ fìlà, ó máa ń buyì kun ọ́mọ ọkùnrin ajaja. Eléyìí tó bá wọ, tó bá wọ, tó bá wọ aṣọ ilẹ̀ wa nígbà mi tó bá wọ aṣọ ilẹ̀ wa, kò tún wá ṣe kí ì kò dáa kí ẹ̀eyan wọ aṣọ ilẹ̀ wa kó má wọ fìlà mọ́. Fìlà fá, fìlà dá. Àwọn ọba ládéládé mo ń de àwọn ojọ̀kúnu, mo ń wọ fìlà. Àwọn olóyè náà máa ń wọ. Fìlà jẹ́ ǹnkan tí anybody, tí ẹnikẹ́ni lè, tó lè wọ lórí aṣọ. Tó bá ti mọ ìlé tó yẹ kó dé sí i. Ó ti bóde lọ́ náà nu. Fìlà dá lóde. Ó dáa lẹ́nu, ó dáa lá, ó dáa, ó dáa láyèyẹ. Mo dẹ̀ tún ń kà nínú iwe kan pé wọ̀nyí gbà kí eeyan wọ fìlà wọ inú ilé ìjọsìn. Hmm, fìlà ò dára nínú ilé ìjọsìn. Tó bá ti jẹ́ ọmọkùnrin, wọ́n ní kó bọ́ fìlà rẹ̀. Aìsí dé, aìdé fìlà n wá ju ọba. Aìdé fìlà k'ọ́ba nílẹ̀ Yorùbá. Tó bá ti dé wá ju ọba aládé, wà á nílò láti ṣí fìlà órí ẹ. Torí wọ́n mọ̀ ní adé, àgbà, aì dáde méjì láàfin. Tó bá kí ó bá tán, ò bá lè dé fìlà rẹ̀ padà. Mo láì kí, mo jẹ́, mo lé, mo nífẹ̀ẹ́ fìlà wíwọ̀ ní, mo nífẹ̀ẹ́ fìlà ní wíwọ̀ àti ní dídé. Fìlà dáa, ó bu ìyi kún eeyàn. Ó wà lára èṣọ́. Láyè ìgbà náà, fìlà dá púpọ̀. Ó dáa wíwọ̀. Fìlà dá púpọ̀ púpọ̀. Mo nífẹ̀ẹ́ fìlà. Mo jẹ́ ẹnìkan tó máa ń dé fìlà. Nínú òrùn, mo máa ń dé fìlà. Ní, tó bá yá, tó bá jẹ́ pé lódi lódi náà ni, mo láì, mo fẹ́ran fìlà n díde. Tó bá sì jẹ́ pé mo fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, tàbi a fẹ́ lọ sọ́dò aya mi, mo máa ń fẹ́, mo máa ń dé fìlà. Mo, mo jẹ́ ẹnìkan tó fẹ́ran fìlà, mo fẹ́ran fìlà, mo máa ń wọ fìlà dáadáa.